Oúnjẹ tí mo fẹ́ràn jù ni, oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà ati dodo. Ẹ̀wà ati dodo, ẹ̀wà náà wọ́n wá ṣe, yóò mẹ́gbẹ́ dáadáa lọ́tọ̀, wọ́n wá dín ta rẹ̀ náà si, wọ́n wá dín se dodo náà lọ́tọ̀. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn ẹ̀wà in particular ni wípé ó jẹ́ oúnjẹ tó ní protein, ní oúnjẹ tó ní protein. Bẹ́ẹ́ náà sì ni dodo. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn rẹ̀. Àti wípé ì fi bẹ́ẹ̀ like oúnjẹ tó bá ti ní starch tó máa máa fa àkóbá fún ara mi pẹ̀lú jẹ̀dí jẹ̀dí. Ìdí nìyí tí mo ṣe like oúnjẹ tó bá ní protein, àgàgà ẹ̀wà. Àti wípé mo tún wá like iyán, iyen poundedi yam, iyen Mo like ẹ́ nítorí pé oun náà ní protein, ó dẹ̀ jẹ́ oúnjẹ tó ní carbohydrate. Ó ń di oúnjẹ tó jẹ́ carbohydrate tí èyàn bá jẹ kò ní tètè wá sílẹ̀ nínú one or two things tí èyàn bá ṣe èyàn tí ẹni feel like pé, ó kán jẹ́ pé èyàn ò lè jẹ́ lálẹ́ fún kí ó lè bá tètè digest before kí ẹ̀yán tó lọ rẹ̀ sun. So ọ̀sán ló ti dáa jù. Kí ó dà tí ẹni fi ní wà heavy kí èyàn tó lọ sí bed.

Bẹ́ẹ̀ ni, à, ẹyin máa ń fọ́ o, ẹyin máa ń fọ́. Àń, kí í ṣẹ pé ẹyin máa ń tètè, ẹyin máa ń ṣádé dé fọ́. Tí ẹyin bá bọ́lẹ̀ láti ibi kan, bóyá ẹ̀dì ẹyin mú ní sí, ẹwà mistakili o mistakili bọ́lẹ̀ ní ọwọ́ ẹyin, àbí ẹ fi síbi kan, ọwọ́ a rolu, ó fi bọ́lẹ̀, ó máa fọ́. Bọ̀ọ̀ kò kì í ṣe ọgbà ẹyin lọ́ fọ́. Ẹyin tó èèyàn bá ṣe, tí èèyàn bá ti ṣe, kò lè fọ́. Lẹ́yìn pé kíni ǹkan ara rẹ̀, ó máa run nígbà tí èèyàn fẹ́ bo. Bọ̀ ẹyin tútù, òun ló máa ń fọ́. Ẹyin tútù, òun ló máa ń fọ́. Bóyá ẹ mistakili fi síbi kan ni o, ó bẹ̀lẹ̀ lọ́wọ́ yin ni o, tàbí ẹ lẹ̀ mọ́ ǹkan, kò sí nǹkan kan, ó máa fọ́. Bọ̀ ẹyin tó èèyàn bá ti ṣe, ilé èèyàn ò lè fọ́. Lẹ́yìn kí kíni ǹkan ara ẹyin rẹ̀ kó run. Ó bá dẹ̀ tí run, èèyàn máa ń, èèyàn díẹ̀ máa bo ọ̀tọ̀. Bísimilahi, ó di jíjẹ ni ìyẹn. So, à, ẹyin máa ń fọ́. Elé tíí ṣe ẹyin tútù, ẹyin sísè, iyen ò lè fọ́

Ah, mi ò ní ọkọ̀ o, mi ò ní ọkọ̀. Mò ń sẹ̀sẹ̀ be ọlọ́run ko'lorun o ṣàánù mi kó ṣowó fún mi ko rán mi ṣé kí n fi ra ọkọ̀. Mi ò ní ọkọ̀. Ọkọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mò máa ń gbé jáde ní ìwọnba ìgbà tí a bá sì jọ wà ní Tí mo bá sì ń lọ sí ibi iṣẹ́, mo máa ń gun public transportation. Ilé yẹn tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Ìgbà mi de rè oṣiṣẹ́, ẹ́ńtàjọ, ọ̀rẹ́ mi ń tà jọ ṣiṣẹ́, ó lè wá gbé mi nílé, ká jọ fún máa lọ sí ọ́fíìsì. Fún ìdí èyí, mi ò ní ọkọ̀ mi, ni torí owó ọkọ̀ nísìnyí o wọ́n, and gbogbo nkan o look somehow nísìnyi bàyi, nǹkan wọ́n gan. Fún ìdí èyí, mi ò ní ọkọ̀. Mò ń ṣàdúrà sí Ọlọ́run kó lọrun gbàdúrà mi kó ṣọwọ́ fún mi kí èmi náà fi ra ọkọ̀

Mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi ní òpin ọ̀sẹ̀. Mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi ní òpin ọ̀sẹ̀ ní ọjọ́ Saturday àti Sunday. Ọjọ́ Saturday ni màá fi ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Ṣé ilé dọ̀tí ni àbò ṣe nǹkan kan tí mo bá wá ti ṣe èyun tán, ó bá di ọjọ́ Sunday, màá fi áyọ̀nù àwọn aṣọ tí mo bá fọ̀ àtàwọn ǹkan kọ̀ọ̀kan tí ó bá kù tí mo fẹ́ ṣe ní inú ilé. Ọjọ́ Saturday àmín òpin ọ̀sẹ̀ ni mò màà ń ṣe ìmọ̀tótó ilé mi. Nítorí láti ọjọ́ Monday sí ọjọ́ Friday, màá fi lọ sí ibi iṣẹ́ ni. Ilé yìí tí kò fún mi láńfààní láti lè ṣe ǹkan tó tó àti to yẹn. Gbòn tì mò bá ti ti ibi iṣẹ́ dé kí n tó ṣẹ, màá kí n tó lè sùn àbí kí n tó ṣe kíni, mà sá fọ̀bọ́, màá sì tùn inú léṣe. Ṣùgbọ́n ọjọ́ tí mo máa ń ṣe ìmọ̀tótó rẹ̀ gangan, òun ni òpin ọ̀sẹ̀, ọjọ́ Saturday àti ọjọ́ Sunday.

Mi ò wọ glass o. Mi ò wọ glass. Mo máa ń wọ glass lẹ́ẹ̀kọ̀kan nítorí ojú kan ń dun mí. So mo ní láti wọ glass bí mo bá fẹ́ jáde nítorí eruku tàbí èpè kó ba kò si mi ní ojú. Ìdí tí mo ṣe máa ń wọ ni èyí pé bí à pé mo fi ṣe nǹkan kan, pé bẹ́ á mo fi ń káwé àbí mo fi ń rì náà, o, òun nítorí eruku àbí nítorí ìyèpè kó máa kò si mi ní ojú. So mi ò wọ glass. Tí mo bá dẹ̀ fẹ́ wọ glass mi kì í, mi ò ní ṣe ẹkẹ sá bá wọ glass, ẹ̀kọ̀kan ni glass mi ní ń wọ. Ìyẹn tí mo bá dẹ̀ ń jáde là, tí mo bá ń travel, so láti lè bá protect ojú mi níbi afẹ́fẹ́, ẹ, eruku àti ìrèpè kó má ba kò si mi ní ojú nítorí ojú ti ọ̀dọ̀ mi. Ìdí nìyẹn tí mo ṣe máa wọ glass. Àbí mo sì wà báyìí mi ò ń wọ glass.

Idí náà kọ̀, ó pọ̀ o. Àánú Ọlọ́run ni a fi ń kojú rẹ̀. Nítorí tí mo bá lọ sí ibiṣẹ́ tí ìdí náà kọ̀ bá ti wà, nígbà mi mo mọ ní láti gbé alùpùpù, èyún, ọ̀kadà. Nítorí mọ́rúwá náà ó ní lé rí àye kọjá. Mo mọ̀ ní láti gbé ọ̀kadà. Tí ọ̀kadà bá gbé mi dé ibi tí mo ti rí pè tọ́, kò sí ọ̀nà fún ọ̀kadà náà mọ́. Mo ní láti fi ẹsẹ̀ mi fà lọ sí ibiṣẹ́. Nítorí pé mi kì í ṣe ẹnìkan tó fẹ́ràn láti máa pẹ́ àbí late de ibiṣẹ́. Ìdí ni yìí tí mò ṣe máa ṣe ǹkan yìí. Èyí tí ó bá ṣe pé ọ̀nà mi ṣì jìn sí ibiṣẹ́ ju nǹkan tí mo lè fi ẹsẹ̀ fà lọ tán. Màá ṣe sùúrù kí gbogbo nǹkan tó wà nílẹ̀ kó fi kúrò nì tàbí kí n wá, kí n rìn síwájú, kí n sì wá alùpùpù, èyiún, ọ̀kadà. Eléyìí tí ó bá ní àǹfààní àti kọjá kí n gbé kó gbé mi dé ibiṣẹ́ ní ọjọ́ èyíun tí ìdènà kọ̀ tó ti wà. Àmọ́ tí ọba tí ṣí, kò sí ìyọnu.

Mi o fẹ́ràn ijó. Mi ò fẹ́ràn ijó. Mo fẹ́ràn ijó. Mi sì tún fẹ́ràn ijó. Ìdí ni wípé mi kì í ṣe ẹnìkan tó máa ń jó dàbí. Àmọ́ ẹ̀kọ́okan tí mo bá kan jókò boyà mọ́ wo ohun tí Ọlọ́run ṣe fún mi, tí inú mi dùn pé a mo wà láyé, mo wà láàyè. Inú mi dùn, à mo wá dúpẹ́, dúpẹ́, dúpẹ́ tí mo wá tún forín sí. Ẹ̀ẹ́, mà jó, màá fi dúpẹ́ fún Ọlọ́run obà, màá fi yin Ọlọ́run mi, màá fi gbògò fún Ọlọ́run. So ìdí tí mò ṣe máa ń jó niyen. But ni kíni mi ò kí í ṣe ẹnìkan tí ó fẹ́ràn ijó. Tàbí tí mo bá kan pe tọ́ kí n kan ṣe eré ìdárayá tí mi dẹ̀ fẹ́ sáré àbí gbá bọ́ọ̀lù eléyi tí mò mọ̀ ṣe. Mò máa ń jó, tí màá jó tí màá làágùn, tí n bá ti làágùn gbogbo, mo mọ̀ pé ara mi ó wà sí ipò. Ìdí tí mò ṣe máa ń jó ni, ìgbà mí nítorí èmi rí ijó sí eré ìdárayá ní àwọn ààyè kan.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, aah! Mi kìí bínú nítorí oríṣiríṣi ẹ̀yàn ni èèyàn máa ń ba pàdé. Àǹ tí èèyàn bá l'èyàn n bínú nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀, èèyàn o mọ irú àwọn ẹ̀dà tí wọ́n ń bẹ níbẹ̀. Ìdí ni wípé ẹlòmíràn èèyàn mọ ǹkan tó ń ṣe. Nígbà tẹ bá lè bá bínú t'on sọ̀rọ̀ kan tó bí yín nínú, tẹ lọ mistakenly fọwọ́ kan àbí ǹkan kan tó ṣe, tó bá lọ kú mọ́ èèyàn lọ́wọ́, wàhálà ni. Àkáń tí èèyàn bá ṣe ti bínú, gbogbo ohun tó bá wù kí wọ́n lè máa sọ, àbí ǹkan tó lè máa ṣẹlẹ̀ nínú ọkọ̀, èèyàn k'éèyàn ò gbọ́, k'éèyàn ò má wò'ran ni. Torí tí èèyàn bá ṣe wípé tọọ̀, òun náà fẹ́ face àbo òun fẹ́ gbé ìgbésẹ̀ kan, kí ẹ̀yàn má lọ rèé kábàmọ́ ìwà tí èèyàn bá wù. Ìdí nìyí tí mi kì í ṣe bínú tí mo bá wà ní inú ọkọ̀. Gbogbo ǹkan tí ọ bá ń ṣẹlẹ̀ àbí ǹkan táwọn èèyàn bá ń sọ, èmi máa ń wòóran ni, mi kì í bínú síi rárá.

Bẹ́ẹ̀ni, mọ̀ mọ́ fún wọn ní owó àfikún torí wọ́n ní kú iṣẹ́ ni ó mú orí s'ẹyà. Tí èèyàn bá kàn fún wọn, bóyá èèyàn kàn wò, bóyá èèyàn ṣíwọ́ bí oṣù náà ṣe rí àbí ọdún náà ṣe rí, èèyàn máa rí pé, àh! Ọlọ́run á dúpẹ́, èrè wọlé. Eyan ni láti fún ẹ ní owó àfikún nítorí iṣẹ́ takuntakun wọn tí wọ́n ṣe àti òtítọ́ inu tí wọ́n fi ṣe àti bóyá fi ara sí iṣẹ́, òun ló fa sábàbí tí èrè rẹpẹtẹ tó fi wọlé. Fún ìdí èyí kì í yàn fi mú inú wọn dùn pé kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. So èèyàn máa ń fún wọn ní owó àfikún. Fún ìdí èyí wọ́n fún wọn ní owó àfikún tó sì máa jẹ́ kí inú wọn dùn. Tó si tu máa ń fi ara sí iṣẹ́ dáadáa. Ni ọjọ́ kejì ìsere ìdùnnú àti ayọ̀ ni wọ́n tún fi máa ń wá sí ibi iṣẹ́. Mọ̀mọ́ fún wọn ní owó àfikún.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun. Aṣọ tuntun tí mo sì ní kì í ṣe ẹyọ kan, bẹ́ẹ̀ kì í ṣe méjì, even kì í ṣe mẹ́ta. Iyàn ni aṣọ kàntun tí mo ní. Nítorí gbogbo ìgbà ni a ní òde tí a sì ń ra aṣọ. Ṣùgbọ́n emi ò kí í ṣe ẹnìkan tó mọ̀ fí bẹ́ẹ̀ ra aṣọ. Nítorí eléyí tí èèyàn ń rà tó wà ní ilé, a ti wọ̀ tán. Kátọ́ wà sọ wípé bọ́yá à ń ra òmíràn. Ṣùgbọ́n mo ní àwọn aṣọ tuntun nínú ilé. Elé ti mi tí wọ̀. Ó jẹ́ pé mo sì ń wọ́n náà, àbí ibi tí màá lọ tí màá wọ́ wọn jáde. Nítorí tí èèyàn bá ní ibi tí èèyàn ń lọ, èèyàn kàn lè sádé dé sópétò. Òun gbé aṣọ tuntun gan, òun lọ sí-- òun ń jáde lọ, àbó òun kàn ń wọ̀ pé kí n So ìdí nìyí tí ó jẹ́ pé mo ní àwọn aṣọ tuntun tí mí tí wọ̀ rara gan tó wà nínú àpótí aṣọ mi. So mo ní àwọn aṣọ tuntun.